Bẹ́ẹ̀ni, mo máa ń kọ́ àwọn ǹkan tó pọ̀ lórí Íńtánẹ́ẹ̀tì. Ni ọ̀pọ̀ ai móye ìgbà. Boyá nígbà tí mo bá wà lẹ́nu iṣẹ́ ni tàbí mo wà ní ilé, tabi ni isin Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ bi won ṣe ń we gèlè, oríṣiríṣi gèlè tí àwọn obìnrin máa ń wé. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ bí wọ́n ṣe máa ń ṣe bead, bead making. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ àwọn oúnjẹ àwọn oríṣiríṣi àwọn oúnjẹ lóríṣiríṣi àwọn oúnjẹ àwọn òyìnbó àwọn oúnjẹ ilè wa. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ bí wọ́n ṣe ń se àwọn oúnjẹ wọ̀nyí. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ tí wọ́n ṣe máa ń bake, tí wọ́n ṣe ń ṣe àwọn pastries lọ́pọ̀lọpọ̀. Orí Íńtánẹ́ẹ̀tì ni mo ti kọ́ tí wọ́n ṣe ń nípa AI. Orí Íńtánẹ́ẹ̀tì ni, ni mo ti kọ́ àwọn èdè òyìnbó lóríṣiríṣi. Íńtánẹ́ẹ̀tì jẹ́ ǹkan tó ti ràn mí lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ láti mọ àwọn ǹkan tí mo tó jẹ́ ìmọ̀ fún mi lónìí.